Orin tí mo fẹ́ràn jùlọ ni orin tí ó ní ìtumọ̀ jinlẹ̀, tí ó ń kọ́ni ní ẹ̀kọ́ ìgbésí ayé, tí ó sì ń fọwọ́kan ọkàn ènìyàn. Kì í ṣe pé orin kan ṣoṣo ni mo fẹ́ràn. Dípò bẹ́ẹ̀, mo fẹ́ràn oríṣìíríṣìí orin gẹ́gẹ́ bí ipò ọkàn mi, àkókò àti ohun tí mo, tí mò ń rò nípa ayé nígbà yẹn. Ṣùgbọ́n tí mo bá fẹ́ sọ ní kíkún, mo máa ń fẹ́ràn orin ìmọ̀ra, orin ìtàn àti orin ìgbésí ayé jùlọ. Mo fẹ́ràn gan an orin abínibí Yorùbá tí ó ń sọ̀rọ̀ nípa ìwà rere, sùúrù, ìfaradà àti bí ayé ṣe rí gan an. Orin irú bẹ́ẹ̀ kì í jẹ́ kí ènìyàn kan jọ tàbí rẹ́rìn-ín. Ó tún ń jẹ́ kí ènìyàn ronú jinlẹ̀. Nípa bí mo bá gbọ́ orin tí ó ń sọ pé ayé kìí rọrùn, ṣùgbọ́n pé ẹni tí ó bá faradà yóò rí ère. Ọkàn mi máa ń balẹ̀, mo sì máa ń rí ìrètí tuntun. Mo tún fẹ́ràn orin ìjọsìn gan an. Orin tí ń yin Ọlọ́run, tí ń dúpẹ́, tí ń fi ìgbàgbọ́ hàn. Ó ń máa ń fún ni àlàáfíà inú. Nígbà mí bí ayé bá ti nira tàbí bí ìrònú bá ti pọ̀ sí i, orin ìjọsìn kan lè yí ọkàn mi padà pátápátá. Tó máa ń jẹ́ kí ń rántí pé kó si ìṣòro tí ó ju agbára Ọlọ́run lọ. Ó sì ń fún mi ní ìgboyà láti tẹ̀síwájú. Nípa orin òde òní, mo fẹ́ràn orin Afrobeat àti Afropop tí kì í ṣe ariwo lásán ṣùgbọ́n tí ó ní ọ̀rọ̀ tó da. Orin tí ó ń sọ̀rọ̀ nípa ìṣápá, àṣeyọrí, ìfẹ́ àti ìrora ayé ń wu mi gan an. Mo fẹ́ràn bí orin ṣe lè jẹ́ kíkọ́ kí ó sì tẹ́wọ́ gbọ́ ẹni tó jù ọ. Ó ṣe pàtàkì sí orin ìtàn.